Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ? Èmi bí mo ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́, òun iná ni, ẹ́, a máa ń pín dogbadogba torí owó iná tí a máa ń san ní ilé là tí màá ń san owó iná. Owó iná tí a máa ń san ẹ̀ẹ̀kan ní oṣù, òun ni a máa san owó tí a máa san lẹ́ẹ̀kan náà tí àwa máa, tí a máa wáá ra iná sí orí ẹ̀rọ prípéèdì wa. So bí èmi àti àwọn ọ̀rẹ́ mi ṣe máa ń pín, a máa pín owó iná náà dọ́gba dọ́gba ni. A máa pín dọ́gbadọ́gba ní ì jori-jorí iye àwa tí a bá wà ní ibẹ̀. Ìgbà mí dẹ wà tójẹ́ pé tí kò bá sí owó ní ọwọ́ ẹlòmíràn, àwa ìkan nínú àwọn ọ̀rẹ́, a lè fi owó iná kí a fi rán-án ẹnìkan èjì lọ́wọ́ tí ó bá ti sí owó lọ́rẹ̀ẹ́. Tàbí kó jẹ pé káwà kan san tí owó iná bá ti wá dé ọwọ́ ti ẹ náà, àwa a san. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló wà tó jẹ pé dọ́gba dọ́gba òun ni a máa pín owó iná tí ońkàlù máa fi san sí ti ẹ.

Báwo ni mo ṣe dé ibi tí mo wà ní ìsinsì yìí? Eh, bí mo ṣe dé ibi tí mo wà nísinsìnyí, eh, mo lè máa sọ wípé kò ju, kò sẹ̀yín àwọn òbí tí ó bí mi àti kò sì sẹ̀yín Ọlọ́run tí ó dá mi, torí Ọlọ́run náà ni òní ohun gbogbo, òun ló mọ ohun gbogbo, òun ló mọ ibi tí ẹ̀dá máa dé àti àwọn ọ̀rẹ́ mi, eh, àwọn tí ó gbà mí ní mọ́ran bí mo ṣe dé ibi tí mo wà nísinsìnyí náà ni àwọn ọ̀rẹ́ mi. Wọ́n rán mi ní ọwọ́ láti jẹ́ kí gbogbo ǹkan tí mò ń ṣe kí gbogbo ẹ̀ kí ó bọ́ si, torí láti ìgbà tí mo ti parí ilé ìwé, ẹh, kò sí ìrànlọ́wọ́ ò tètè wá. Àwọn tí mo ní láyìká mi láwọn òbí àti àwọn ọ̀rẹ́, àwọn náà ni wọ́n rán mi lọ́wọ́ láti kọ mí ní àwọn ǹkan tí mo máa ma ṣe tí ó máa ma di owó fún mi. Àwọn ọ̀nà mìíràn tí ó wà náà ni láti máa fi ṣe iṣẹ́ òwò, ẹh ẹh, iṣẹ́ òwò ṣíṣe. Ohun náà ni àwọn ńkan kan tí àwọn ọ̀rẹ́ tí wọ́n kọ́ mi. Òun ló gbé mi dé ibi tí mo wà yìí. Eh, mi ì dẹ́ fi ìgbà kan kan kábàmọ̀ bí mo ṣe dé ibi tí mo wà yìí. Rárá, mi fi ìkan kábàmọ̀. Ó dẹ̀ wù èmi náà ní ọ̀kan ara mi láti ran àwọn èèyàn lọ́wọ́, láti gba àwọn èèyàn ní ìmọ̀ràn, àwọn tí mo mọ̀ pé irú ìgbésẹ̀ tí èmi náà gbé tó mú mi dé ibi tí mò wà yìí. Ó wi èmi náà láti ran wọ́n lọ́wọ́, láti gbé ìgbésẹ̀ náà láti dé ibi ibẹ̀ torí ọ̀nà tí ó dára tí ó sì rọrùn. Ẹh ẹh, òun ni ó jẹ́ torí won sọ pé tí à bá rẹ́ni bá tó, a tètè là ní àwọn òwe Yorùbá. So, mi ò fi ìgbà kan kábàmọ̀ bí mo ṣe dé ibi tí mo wà nísinsìnyí.

Ẹ sọ fún wa nípa títà níí ọjà. Òun títà ní ọjà, ó jẹ́ àwọn ara ohun èlò tí èèyàn máa n kó lọ sí ọjà láti lọ ta, tí àwọn oníbàárà tí wọ́n máa wá láti wá rà. Àwọn nǹkan tí èèyàn lè tà ní ọjà ó pọ̀ lórísìíríṣìí, ó pọ̀ lórísìíríṣìí, ó pọ̀ lórísìíríṣìí ni àwọn nǹkan tí èèyàn lè máa tà ní ọjà. Ẹ à lè ta nǹkan jíjẹ ní ọjà bíi àwọn oúnjẹ tútù bíi ìrẹsì, iṣu, ẹ̀wà, gààrí. A lè tà wọn ní ọjà. A dẹ̀ lè ta àwọn ohun ẹ̀ṣọ́ ara bíi aṣọ, bàtà, báágì. A lè ta, a lè ta àwọn nǹkan bíi ẹ̀rọ ìgbàlódé, electronics bíi tẹlifíṣàn. A lè ta àwọn yẹn náà ní ọjà. Ọjọ́ tí a ṣì máa n lọ sí ọjà láti lọ tájà kò sí ìgbà tí èèyàn ò le lọ torí àwọn kan wà tó jẹ́ pé iṣẹ́ tí wọ́n yàn láàyò nìyẹn. Ọjà títà kò dẹ̀ sí ìgbà tí wọn é lọ. Àmọ́ àwọn ọjà kan náà dẹ̀ wà tó jẹ́ pé ó máa ń yàtọ̀. Tó jẹ́ ẹ pé e ó máa ń jẹ́ ọjọ́ ọjà ní ẹ̀kan lọ́sẹ̀. Tó jiẹ pé èèyàn máa rí nǹkan rà ní ìdíwó díẹ̀. Ẹ bí a ṣe ń dá iye owó náà ni pé a ti mọ, àwọn nǹkan tí a fẹ́ rà, a ti ṣètò rẹ̀ sílẹ̀. Ọjà kọ̀ọ̀kan ó ti ní iye tí wọ́n ń tà wọ́n. Bí a ṣe ń dá iye owó rẹ̀ náà ni a bá ti mọ. Wọ́n ó ti fi iye tí ọjà kọ̀ọ̀kan, á ti fi lè. Tí èèyàn bá débẹ̀ èèyàn ó ti mọ iye ti ó fẹ́ tàá. Ó lè pè fún ẹ tó bá wọ́n. Ìyẹn wọ́n á lè bèrè fún ìdíwó lórí ọjà yẹn náà.

Lérò tèmi, kí ni òtítọ́ inú túmọ̀ sí? Ohun ti ótítọ́ inú túmọ̀ sí ni, kí èèyàn ní òótọ́, kí èèyàn lòótọ́ nínú gbogbo nǹkan tí o ń ṣe. Bí i kí wọ́n sọ wípé, kán fi ǹnkan sí iyàn lọ́wọ́, kí ó ba bẹ́ẹ̀. Kí wọ́n sọ̀rọ̀ fún ìyàn, ká ní kí èèyàn máa sọ fún ìyàn, kí èèyàn náà dé bá bẹ́ẹ̀. Tàbí kí wọ́n sọ pé lágbáá báyìí, ó jẹ́ ẹni tó ṣe é fọkàn tán tí ó ní ṣurú kí èèyàn dẹ̀ dé bẹ́ẹ̀, kí èèyàn bá bẹ́ẹ̀ ní ara ènìyàn. Ohun tí òtítọ́ inú túmọ̀ sí ní èrò tèmi ni yẹn. Ibi tíí a ti ń rí, ọ̀dọ̀ ènìyàn náà la ti ń rí òtítọ́ inú ohun ta pè ní òtítọ́ inú. Ọ̀dọ̀ ènìyàn náà la ti ń rí torí tí èèyàn ò bá ní òtítọ́ inú, à lè fi àwọn nnkankan lé irú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́. Irú ẹni tí ó ní òtítọ́ inú, ó lè ṣe nǹkan tí ó da, tàbí kó ṣe nǹkan ibi. Ó lè ṣe nǹkan tí ó da, ó de lèṣe nǹkan ibi, ó lè gbà bọ̀dẹ̀. So ìgbà tíí ó ń nira, ohun náà ni bóyá tí wọ́n bá fi nǹkan tí ó da, tí wọ́n bá fi ń lọ́yàn, ó lè nira fún irú ẹni yen ìgbà yẹn. Tàbí tí wọ́n bá fi irú ẹni yẹ̀n sí abẹ́ idè, irú òtítọ́ inú ó lè jẹ́ kó nira fún irú ẹni bẹ́ẹ̀ láti ṣe òtítọ́ inú. Àmọ́ ẹni tó bá jẹ́ akíkanjú tí òtítọ́ inú yẹ̀n bá ń gbé nínú ẹ̀ di á dá. Á jẹ́ kí, kò ní jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kó sì wá wùú. Irú ẹni bẹ́ẹ̀ a lè ṣe nǹkan tí ó tọ́. So òtítọ́ inú de jẹ́ nǹkan tí ó yẹ kí ènìyàn kí ó ní. Torí tí èèyàn ò bá ní òtítọ́ inú, àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọ́n ò ní fẹ́ bá irú ẹni bẹ́ẹ̀ ṣe nǹkan papọ̀. Wọ́n ò ní fẹ́ bá a dàwò pọ̀. So ó yẹ kí èèyàn kó ní òtítọ́ inú.

Báwo ni mo ṣe máa yanjú àwọn ìṣòro ọrọ ayárabíàsá, bí mo ṣe yanjú àwọn ìṣòro tó bá dé bá ayarabiasa, ó tún fe fara pé, ó depend lórí ìṣòro tó bá ní tí ó ba jẹ ìṣòro ti o kọjá èyí tí mo le ṣe ni eh eh. Eleyi to jẹ bi netwoti ti o jẹ́ eh eh, tí network èrò ayarabiasa tí o ohun tí mo máa ní láti ṣe náà ni kí n ṣe wádìí, kí n kàn sí àwọn tí ó wà ní ìkáwó, ìkáwó irú nkan bẹ́ẹ̀, màá kàn sí wọn. Màá kàn sí irú ìkáwó àwọn tó wà níbẹ̀ láti ṣàlàyé fún wọn wípé irú nkan báyí báíy báyí ni mo bá pàdé lẹ́yìn ara ẹ̀rọ ayárabíàṣá mi ò, won á sọ fún mi nǹkan tí màá ṣe bóyá kí n pa á ni, kí n tún tán, màá ṣe bẹ́ẹ̀. Tó bá dẹ̀ jẹ́ ní tìtí ẹ̀rọ hand set mi, tó jẹ́ ẹ̀rọ bi ayarabiasa tí mo bá rí pé nǹkan wà nínú rẹ̀ tí o ń fún mi ní ìṣòro, màá gbé tó àwọn tó ní ìmọ̀ nípa ẹ̀rọ ayárabíàṣá yen na, màá gbé tó wọn lọ láti jẹ́ kí wọ́n yẹ̀wò, kí wọ́n dẹ̀ sọ nǹkan tí mo máa ṣe si. Tó bá dẹ̀ jẹ pé bíi tí kaara ǹkan mi ní ara ẹ̀rọ ayárabíàṣá yi ná ni, ohun náà ni màá ṣe. So bí mo ṣe máa yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá, tó bá je pé èyí tó ṣe yanjú ní ìkáwó tèmi fún ara mi ni, màá ṣe. Àmọ́ tó bá jẹ́ èyí tí ò ṣe yanjú ní ìkáwó ara mi, màá gbé tó àwọn onímọ̀, àwọn tó ní ìmọ̀ nípa rẹ̀ dáadáa, màá gbé tó wọn lọ. So bí mo ṣe máa yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá mi ni ìwọ̀n yẹn tí mo ti sọ.

Eh, ṣe mo máa ń mu coffee ní ibi iṣẹ́? À, bẹ́ẹ̀ ni, mo máa ń mu coffee ní ibi iṣẹ́. Torí coffee ní ibi iṣẹ́, ó jẹ ohun àkọ́kọ́ tí wọ́n máa ń fún wa ní ibi iṣẹ́ láti mú. Torí coffee dẹ̀ jẹ́ nǹkan tí ó da, tó jẹ́ pé o máa ń mú ara jí pépé láti tí èèyàn bá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́, kò ní sí pé oorun kún yàn. Àmọ́, tí èèyàn bá ti mu coffee báyìí, o máa mú ara jí pépé. Tó bá dẹ̀ tún jẹ́ coffee tó gbóná dáadáa ni. Tí èèyàn bá mú ní àsìkò òtútù, o máa gbọn òtútù nù, a jẹ́ kí òtútù kó sá kúrò ní ara èèyàn, a fún èèyàn ní iyaw-- ọ̀rẹ́ ọ̀fẹ́ láti fi ṣiṣẹ́. Torí tí òtútù bá múyàn, ẹ́ ẹ́ kò ní lè jẹ́ kí èèyàn ṣiṣẹ́ dáadáa. Ìyẹn máa jẹ kí n mu coffee ní ibi iṣẹ́ tí mo bá dẹ̀ ri pé kò sí ààyè fún mi tàbí tí ó jẹ́ pé mo ti mú léraléra jù, ẹ̀ ẹ́ ẹ̀, ìgbà míi wà tó jẹ́ pé mo lè sinmi láti máa mú. Àmọ́, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ibi iṣẹ́, ẹ̀ ẹ́ ẹ́, òhun ni mo máa ń mu coffee. Tí wọ́n bá ti ṣe fún wa, tí wọ́n o báa ṣe fún wa ní ibi iṣẹ́, tí owó bá wà ní ọwọ́ mi nígbà mi, màá lọ sí ibi tí wọ́n ti ń tà, tàbí kí n fún èèyàn lòwo kó ra kí ó dẹ̀ bá wa pòó ní ibi iṣẹ́. So, à bá a máa ń mu coffee ní ibi iṣẹ́ dáadáa.

Sọ èròjà oúnjẹ kan pẹ̀lú ìwọ̀n wọn. Ero jẹun je nkan ti maa so, oun náà ni ewa sé èèyàn bá fẹ́ fi ẹ̀wà láti fi ṣe mọ́ímọ́í tàbí àkàrà. Èròjà tí èèyàn máa lò láti fi ṣe mọ́ímọ́í, òun náà ni, ẹ̀wà. Èèyàn le ra ẹ̀wà, bóya abọ́ kan, abọ́ kan tàbí agolo mẹ́wàá. Tí èèyàn bá ti rà ní ọjà, èèyàn máa gbé e lọlé láti lọ ṣà. Ara àwọn èròjà tí a máa ń lò fún mọ́ímọ́í náà ni ẹ̀wà, ata, magí, iyọ̀. A le fi eyin si, a le fi èdè náà si, láti le je ki o dùn dada iwọnbá so, tí a bá fẹ́ ṣe ẹ̀wà bíi irú ẹ̀wà mọ́ímọ́í, abọ́ kan. Èèyàn, èèyàn bí èèyàn mẹ́wàá, wọ́n lè jẹ́ ní ẹẹkan náà. Eeyàn mẹ́wàá o lè jẹ́ ẹ̀wà abọ́ kan ní ẹẹ̀kan náà, tí wọ́n máa jẹ́ ní àjẹ́yo bám bám. Àwọn èròjà mọ́ímọ́í òun ní mo ti dárúkọ. A lò ẹ̀wà, a lò ẹja, a tún le lo edé náà tàbí ẹyin tàbí ẹran ká fi sínú mọ́ímọ́í ká fi sínú èròjà mọ́ímọ́í náà.

Sọ fún wa nípa ibi tí ojú ọjọ́ ti tutù. Eh, ibi tí ojú ọjọ́ ti tutù náà ni ìgbà tí òjò bá fẹ́ rọ̀ tàbí tí òjò bá rọ̀ tán. Eh, ìgbà yẹn ni ojú ọjọ́ tí máa ń tutù. Eh, tí ojú ọjọ́ bá dẹ̀ ti tutù, gbogbo àyíká náà ló máa tutù. Tí ojú ọjọ́ bá tutù gan, ìgbà mì wá tí ó lè mú òtútù wá, àsìkò òjò. Òun náà ni ìgbà tí ó jẹ́ pé ojú ọjọ́ máa ń tutù. Eh, ojú ọjọ́ yẹn dẹ̀ máa ń dára, iṣẹ́ máa ń dùn ṣe ní ìgbà tí ojú ọjọ́ bá tutù. Ko i dàbí ìgbà orun to je pe orun maa mu ti, o maa maa pa àwọn eeyan. Hmm, bí ojú ọjọ́ ṣe rí, ó máa tutù, òòrùn kò ní mú, gbogbo ẹ máa wọ̀ tí gbogbo ẹ dẹ̀ máa wà ní ìdákẹ́ jẹ. Eh, ìgbà tí ó dẹ̀ máa ń jẹ́, òun náà ni ìgbà òjò, àsìkò òjò. Eh, bẹ́ẹ̀ni ibi ti ojú ojo ti maa n tutu. Ojú ọjọ́ dẹ̀ máa tutù náà ni ìgbà àkọ́kọ́ ní orílẹ̀-èdè wa yìí. Nígbà oye, eh, ojú ojo na maa n tutu ni òwúrọ̀ nígbà yen to je pe àti we gan, o maa fe le, àti fi omi kan ara, o maa fe le. Ìgbà yẹn náà la pè ní ìgbà ọyẹ́ tí òtútù máa ń mú gan.

Lérò mi, ìwà wo ni olórí rere gbudo ní? Eh, lero temi, iru eh, olórí rere o gbodo ni àwọn ìwà ohun a mu ye tí olórí gbudọ̀ ní àwọn ohun àmúyẹ tí bí i àwọn ohun àmúyẹ bí i sùúrù. Ẹhẹn, olórí rere gbudọ̀ ní ìwà rere bí i sùúrù. Ẹn, olórí rere ó gbudọ̀ ní ìwà rere bí i, ẹ́ẹ́, òtítọ́. Ẹhẹn, olórí ó gbọ́dọ̀ ní òtítọ́. Olórí rere ó gbọ́dọ̀ ní ìfẹ́. Ẹhẹn, olórí rere ó gbudọ̀ ní ìfẹ́. Olórí rere ó gbudọ̀ ní ọgbọ́n àti, ẹ́ẹ́, ó gbudọ̀ ní ọgbọ́n àti ìmọ̀ láti fi dárí àwọn èèyàn tí ó wà ní abẹ́ rẹ̀. Tó ṣe pàtàkì jù náà ni ìfẹ́, torí tí olórí ò bá ní ìfẹ́, àwọn tí ó wà ní abẹ́ rẹ̀ náà kò ní sí ìfẹ́ ní ara wọn. Eleyameya lo maa wa ni àárín won ohun tí olórí kò de gbodo ṣe ni kí ó má ṣe ẹlẹ́yàmẹ̀yà. Olórí kò gbọ́dọ̀ máa bú àwọn tí ó wà ní abẹ́ rẹ̀. Olórí ò gbudọ̀ máa bá àwọn tí ó wà ní abẹ́, olórí ò gbudọ̀ máa bá wọn jà. Ẹn, olórí ò gbọ́dọ̀ máa bá wọn jà. Kò gbudọ̀ máa ṣe ojúkòkòro. Ẹ̀hẹn tí olórí náà bá ṣe ojúkòkòro, ó máa ma bá a kó ẹ̀gbin bá àwọn tí ó wà ní abẹ́ rẹ̀. Ẹ̀hẹn tí mo ti rí irú ẹni bẹ́ẹ̀ rí, mo ti rí ẹni bẹ́ẹ̀ rí dáadáa. Mo ti rí olórí tí ó ní òótọ́, tó ní ìwà dáadáa, tó ṣe é fọkàn tán, tó ní sùúrù, tó ní ìfẹ́. Bẹ́ẹ́ náà dẹ̀ ni mo dẹ̀ ti rí olórí tí kò ní àwọn nǹkan wọ̀nyí. Àmọ́ ní gbogbo ju, gbogbo e, olórí rere ó gbọ́dọ̀ ní òótọ́, ó gbọ́dọ̀ ní sùúrù, ó de gbudọ̀ ní ìfẹ́. Torí ìfẹ́ o borí ohun gbogbo. Ìfẹ́ dẹ̀ ṣe kókó, ó ṣe pàtàkì jù nínú ohun gbogbo.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìméèlì rẹ? Bí mo ṣe máa ń ṣètò àwọn ìméèlì mi náà ni, màá ti ṣètò tí n mà ti jí ní àárọ̀. Ehn, mò máa kọ́kọ́ yẹ ìméèlì mi wò. Mò dẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ìgbà mií wà tó jẹ pé mo ti ṣètò rẹ̀ sí orí fóònù mi pé kí ń máa rí notification tí ìméèlì bá ti wọlé. Mo ti ṣètò ìméèlì tí ibi iṣẹ́, ọ̀tọ̀, ìméèlì tí mò ń lò ní ilé, ọ̀tọ̀, ìméèlì tí mò fi ń ṣe àwọn kan ní online, ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bí mo ṣe ṣètò ìméèlì mi niyen màá ti mọ bí màá ṣe wọlé sí ibẹ̀, bí màá ṣe tètè rí, tí màá dẹ̀ fi tètè kaà. Ehn ehn, torí ó yẹ kí ó ṣe kókó kí èèyàn máa wo ìméèlì ẹ̀ ní gbogbo ìgbà sí ìgbà. Torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n lè tẹ àtẹ̀ránsẹ́ tí ó dẹ̀ yẹ kí èèyàn kó dáhùn sii ní kíákíá. Tí èèyàn o ba tètè dáhùn si ní kíákíá, irú àkókò bẹ́ẹ̀ ó lè lọ. So ìyẹn máa ń jẹ́ kí n yẹ ìméèlì mi wò ní ìgbàkúgbà. O kéré jù, màá yẹ ìméèlì mi wò ní eẹméjì ní ojúmọ́. Ehn, bí mo ṣe ṣètò àwọn ìméèlì mi nìyẹn.

Ní èrò tèmi, ṣe a gbọdọ̀ kọ́ni ní ìṣàkóso owó ní ilé ẹ̀kọ́? Àhh bẹ́ẹ̀ni o. O ṣe kókó a gbọdọ̀ kọ́ni ní ìṣàkóso owó ní ilé ẹ̀kọ́ torí ẹ nà fi sọ wipé ẹ̀kọ́ ó ṣe pàtàkì. Ehn. Ehn, eko o se pàtàkì inú ara ẹ̀kọ́ tí aa dẹ̀ ti kọ́ bọ́n se n se ìṣàkóso owó oun náà ni ti ti èdè ìṣirò tí àwọn olóyìnbo ń pè ní mathematics. Ibẹ̀ là tí máa ń ṣe ìṣirò owó. Bí èèyàn bá ṣe wá ń kẹ́kọ̀ọ́ sí, náà ni tó ń kẹ́kọ̀ọ́ mọ̀ ẹ̀kọ́, òun ló ṣe máa máa mọ̀ nípa ìṣàkóso owó láti ọjọ́ orí tómọ bá ti wà ní ọmọ ọdún márùn-ún. Tó bá ti wà ní ọmọ ọdún márùn-ún, a ti máa mọ̀ nípa ìṣàkóso owó. Ẹni tí ó dẹ̀ máa ń kọ́yàn ní, eh, ìṣàkóso owó náà ní ilé ẹ̀kọ́ oun náà ni olùkọ́.

Báwo ni mo ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Eh, bí mo ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́, náà ni tí mo bá rí i pé àsìkò ti ń tó fún mi láti parí iṣẹ́, màá ti máa ṣètò gbogbo àwọn nǹkan tí mo bá fẹ́ ṣe. Màá ti máa rí pé mo ti ń palẹ̀ àwọn iṣẹ́ tí mò ń ṣe, mo ti ń mú ogbo ẹ wá sí ìdánuduró torí tó bá ti ń di àsíko ìparí iṣẹ́ báyẹn, iṣẹ́ máa fẹ́ pọ̀. Mi i de ni fe nkankan ti o maa di mi ni owo, o maa ti maa ṣètò ogbo e díẹ̀díẹ̀, maa de ti maa to àwọn eru mi torí mi i ni de ki n gbagbe nkankan si ibi iṣẹ́. Hmm, àwọnṣẹ́ tí n bá ti rí pé mo n ṣe, màá ti máa gbìyànjú láti máa mú wá sí ìdádúró. Èyí tí mo bá rí pé mi ò lè parí, tí mo bá rí pé àwọn èyí tí ó ṣe é mú lọlé láti lọ máa tẹ̀síwájú, láti lọ máa ṣe tẹ̀síwájú ṣiṣẹ́ ṣe, tẹ̀síwájú tí n máa délé, màá rí pé mo mú àwọn ẹ̀yẹn dání. Tí mo bá dẹ́ rí pé kì í ṣe èyí tí ó ṣe tẹ̀síwájú, mò lè sọ di ọjọ́ mìíràn. Torí tí mo bá pẹ́ kuò níbiṣẹ́, ilẹ̀ máa ṣú kí n tó dé ọ̀nà lé di. Ṣùgbọ́n iyẹn máa ń jẹ́ kí n tètè kojú àsìkò ìparí iṣẹ́ mi ní kíákíá, kí n tètè máa to ogbo ǹkan tí mo bá fẹ́.

Ṣé mo máa n ṣe ìmúdójúìwọ̀n software rẹ? À bẹ́ẹ̀ni, mo máa n ṣe ìmúdójúìwọ̀n software mi ní gbogbo ìgbà tí ó bá ti bèrè fún, wípé kí n jẹ kó dójú wọ̀n. Gbogbo ìgbà yẹn náà ni mo máa tètè ṣe. Tí minì bá tètè ṣe, a jẹ pé bóyá mo rí pé kò sí nǹkan tí mo máa lò, ìyẹn bí data láti fi jẹ kó dójú wọ̀n. A jẹ pé ìyẹn ò sí ní orí fóònù, àmọ́ tó bá ti wà lórí fóònù mi, ojú ẹṣẹ̀ náà ni màá tètè ṣe ìmúdójúìwọ̀n rẹ̀ torí tí mi ì bá ṣe ìmúdójúìwọ̀n software mi, àwọn nǹkan tí mò n ṣe lórí rẹ̀, mo lè máa rí ṣe mọ́. Mo lè máa rí ṣe mọ́ ní àkókò, mo dẹ̀ lé máa rí ṣe mọ́ ní, ní kíákíá. Ìyẹn ló máa mú mi kí n ṣe ìmúdójúìwọ̀n software mi ní àkókò tó bá ti bèrè fún. Láìpẹ́ rárá ìgbà yẹn náà ni mo máa n ṣe é.

Ṣàlàyé bí a ṣe ń se oúnjẹ tí o fẹ́ràn. Ehn, lákọ̀ọ̀kọ́ màá kọ́kọ́ dárúkọ oúnjẹ ti mo fẹ́ràn ju, ma kọ́kọ́ darukọ ti mo fẹ́ràn ju. Oúnjẹ ti mo fẹ́ràn ju to jẹ oúnjẹ wa ni ti ilẹ wa ni yorùbá oun ni iyan àti ọbẹ ẹgusi. Àwọn ọbẹ̀ ẹ̀gúsí ẹlẹ́mi méje, mhm, òun ni oúnjẹ tí mo fẹ́ràn jù ní ti ilé wa Yorùbá ni. Ni titi oúnjẹ ìgbàlódé titi àwọn olóyìnbo, mo fẹ́ràn jollof rice. Ehn, àmọ́ màá ṣàlàyé, màá gbíyànjú láti ṣàlàyé méjèèjì. Ehn, oúnjẹ àkọ́kọ́ tí mo fẹ́ràn jù, iyán àti ẹ̀gúsí. Ehn, iyán jẹ́ oúnjẹ tí a máa ń sè láti-- tí a máa ń fi iṣu ṣe. Oh, à, ẹ̀gúsí náà ni ọbẹ̀ tó dára jù láti fi jẹ, àwọn mìí maa n lo ewédú. Àmọ́ ọbẹ̀ tí èmi fẹ́ràn láti máa fi jẹ ni, ehn, òun ni ẹ̀gúsí. Oh, bí a ṣe máa ń ṣe, tí a bá ti ra iṣu, a máa bẹ iṣu yẹn. Tí a bá ti bẹ iṣu, a máa sán nub, a máa wa gbé kaná, a ní fi iyọ̀ sí. Tó bá ti wá jiná, a máa gbé lọ sí ibi odó tí a ti máa gun. Ẹhn, a maa gbe lọ si odó ta maa gbun to fi ma kunna to ma se jẹ dáadáa tí a bá ti wá gun, a máa se ọbẹ̀ náà. A wá ọbẹ̀, ta-- a wá ọbẹ̀, a wá ẹ̀gúsí àti àwọn ẹ̀fọ́ tí a bá fẹ́ fi sè, tí a máa fi sè. Lára àwọn èròjà ti a maa n lo fún oun náà ni mo ti darukọ yẹn, eleyii ti o jẹ isu àti àwọn ọmọ odó èròjà ta máa ń fi se ọbẹ̀, òun náà ni ẹ̀gúsí, ẹ̀fọ́, epo pupa, e-ehn, ẹja, ehn, pọ̀nmọ́, ẹran àti àwọn èlò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí á máa fi sè. Iye ìgbà tí ó máa ń gbà láti fi jiná, tí gbogbo ohun tí eeyàn bá fẹ́ lò láti fi ṣe gbogbo ẹ tó bá ti wá n lẹ́, gbogbo ẹ̀ láàárín ọgbọ̀n sí wákàtí kan, ò yẹ kí ó jiná tó máa fi ṣe tán láti ṣe jẹ. Eh, ibi tí iyán náà ti lè bàjẹ́ náà ni tí eeyan ò bá gun dáadáa tàbí tí eeyan bá gbe pamọ́ tí eeyan ò gbe pamọ́ dáadáa, ehn, iyẹn lè jẹ́ kí ó tètè bàjẹ́. Oúnjẹ ẹlẹ́keji tí mo fẹ́ràn tí mo pè ní jollof rice, ehn bá se n se iyẹn ná ìrẹsì là fi ń ṣe. Ta bá ti wá ìrẹsì tan, à máá kọ́kọ́ gbé kaná sínú omi. Ta bá ti gbé kaná sínú omi díẹ̀, a yọ omi yẹn, a wá lọ ata, a dín ata, a fi òróró si, a fi gbogbo àwọn èròjà maggi, iyọ̀, curry àti thyme a fi si. To ba ti wa gbaa dáadáa, a wa to ìrẹsì ti a ti rẹ sínú omi ti àti parboiled a wa gbe, a wa da sínú rẹ. A ma wa fi omi diẹ si titi ti o fi ma jina so bí a ṣe ń se àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù, òun niyẹn.

Báwo ni mo ṣe ń sinmi kúrò lórí ojú ẹ̀rọ? Bí mo ṣe ń sinmi kúrò lójú ẹ̀rọ náà ni torí kìí ṣe gbogbo ìgbà náà ni mo máa máa wà lójú ẹ̀rọ. So tí mo bá ti ṣiṣẹ́ díẹ̀ lójú ẹ̀rọ, tí mo bá ti fẹ́ sinmi, màá pàtì sí ẹgbẹ́ kan, màá lọ wa nǹkan mì tí mo máa máa ṣe. Yálà o le jẹ́ pé bóyá kí n sinmi kí n lọ sùn, ehn, tàbí kí n wá nǹkan tí mo máa ṣe, tàbí kí n wá ìwé tí mo máa máa kà. Ehn ehn, bí mo ṣe ń sinmi kúrò lórí ojú ẹ̀rọ eléyi to jẹ́ ẹ̀rọ ìgbẹ́ká handset mi nìyẹn. Tàbí ri eleyii ta n pé ni laptop. Ìgbà mí náà de wa ti je wípé tí n ba fẹ́ sinmi, màá lọ wa nǹkan tí màá, máa ṣà tún inú ile ṣe. Hmm, òun ni àwọn nǹkan tí mo máa ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ni mo máa ń sinmi, kò ní òuka. Tí mo bá ti ṣe díẹ̀ láàárọ̀, ó tún le dòṣàn kí n sinmi, ó tún le di àṣálẹ́ náà kí n sinmi. Ìgbà tí mo bá ṣàtìrí pé nǹkan tí mo ṣe lójú ẹ̀rọ ti tó, màá sinmi ní ibẹ̀, màá take break, màá lọ sinmi ní ibẹ̀. Àwọn nǹkan tí mo máa ṣe náà ni màá lọ wo iṣẹ́ tí mò ń ṣe. Mo mọ̀ pé owó ṣe máa ń ni rató náà láti sinmi ní kúrò lórí ero torí ti mo ba ti wa lórí re báyìí o ma n fe pe kin to kúrò, amo mi je kiyen da mi dúró, mii je ko dami dúró rara. So ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ni mo máa sinmi lórí ẹ̀rọ tí ẹ̀ pé màá lọ sùn tàbí kí n wá nǹkan mìí ṣe kí n máa kàwé. Àwọn nǹkan tí mo máa ń ṣe láti sinmi lójú ẹ̀rọ nìyẹn.

Báwo ni o ṣe máa ń tọ́jú ekáná rẹ? Ehn, bí mo ṣe máa ń tọ́jú ekáná mi, tí ó bá ti kún, eh eh, màá lọ wá àwọn ẹ̀rọ tí mo fi máa ń gé ekáná. Ó lè jẹ blade, ìgbà mí ó lè jẹ àwọn ohun tí oloyìnbó pè ní nail cutter. Eh eh, mo ti ní ní ìpamọ́ ní inú ilé. Tí ekáná mi bá ti kún, bá ti máa ti rí pé ó ti kún, màá gé. Màá gé tó fi máa, tó fi máa dánmọ́rán. Eh, tí mo bá ti gé tán, màá wá fọ̀ọ́ nú. Màá fọ àwọn èyí tó sẹ́kù ibẹ̀. Màá lọ da àwọn ẹyi ti mo gé, màá lọ dáà nú. Màá fọ̀ọ́ nú. Màá fi àwọn, eh, ọṣẹ tán fi máa fọ ekáná. Àti ekáná ọwọ́ àti ekáná ẹsẹ̀, màá fọ̀ọ́ nú. Eh, tí màá ti fọ tán, màá wá àwọn ìpara tí wọ́n fi máa ń pa ekáná. Tí ó máà ń jẹ́ kí ekáná kó dánmọ́rán. Eh eh, màá wá fi kún. Torí tí ekáná mi bá dọ̀tí, tí ekáná bá dọ̀tí, kìí ṣe nǹkan tó dáa. Torí ọwọ́ la fi ń jẹun. Tí ìdọ̀tí bá sì wà lára ìkáná, èèyàn máa jẹ́ mo óúnjẹ. Kò dẹ́da kí èèyàn máa jẹ ìdọ̀tí mọ́ óúnjẹ rara torí ó máa ń fa àrùn. So ìyẹn ló máa ń mú mi kí ń tọ́jú ekáná mi dáadáa. Tí mo bá ti rí pé ó kún, màá wá ẹ̀rọ tó mọ̀, ẹ̀rọ blade tó mọ̀. Màá fi gé. Tí bá dẹ́ ti gé tán, màá fọ̀ò. Màá dẹ́tún kún, màá wá fi aṣọ nú. So that ìdòtí o tí o fi tun níle tètè de b'iibe bí mo ṣe ń tọ́jú ekáná mi nìyẹn.

Sọ fún wa nípa ibi tí o yípadà ní ojú mi. À, ọ̀pọ̀lọpọ̀ ibi ni ó wà tí ó yípadà ní ojú mi o. Ehn, pàápàá ó ti è tó ní inú ìlú tí mo wà yìí. Ni ìgboro ibi tí mo wà, àwọn ibi kọ̀ọ̀kan wà tí ó ti yípadà. Kátiẹ́ tó yàtọ̀ sí ìgboro, àwọn ibi kọ̀ọ̀kan wà tí, ehn, ó yípadà ní, ehn, ní ibi tí mo wà ní agbègbè ilé tí mò ń gbé gan, àwọn ibi kọ̀ọ̀kan wà tí ó yípadà. eyì tí ó dẹ̀ mọ yípadà bó ṣe rí tẹ́lẹ̀ náà ni, ehn, ìrú ikè apẹ̀rẹ̀ ibi tó yípadà ní ibi tí mo mọ̀ ni ibi ojú ọnà ẹlẹ́sẹ̀ kan tó lè gba mọ́tò. Ẹ̀yọ̀ kan ní ẹ̀ẹ̀kan soso tó wà ní ìgboro, ehn, bó ṣe rí tẹ́lẹ̀ ní ìsín báyìí, ó ti yípadà. Wọn ti ṣe, ehn, ǹkan tí olóyè wọ́n ti ṣe afárá, ehn, afárá tí ó lè gba mọ́tò. Eleyi tí olóyìnbó pé ni over head bridge, ehn, wọ́n ti ṣé sí i nísinsìnyí tó ẹ pé tí èèyàn bá dé bẹ̀ báyìí, èèyàn ò lè tètè dá ibi ibẹ̀ mọ́. O ibẹ̀ ti yàtọ̀, ó ti dùn wò. Ìtẹ̀síwájú àti, ehn, ìyàtọ̀ ó ti dé bá àdúgbò yẹn nítorí o afárá ní lá tí wọ́n ṣe sì í. Bó dẹ se rí, inú àwọn èyànn dùn. Ìnọ́pọ̀lọpọ̀ èèyàn ló dùn torí pé ó ti mú ìtẹ̀síwájú bá ìlú àti àdúgbò àti àyíká. So àwọn ibi tí ó yípadà lójú mi nìyẹn.

Sọ fún wa bí agbègbè rẹ́ ṣe rí ti yípadà ní ọdún mẹ́wàá. Bí agbègbè mi ṣe yípadà ní ọdún mẹ́wàá, ó yípadà gan-an ni o. Bo ṣe rí tẹ́lẹ̀ ní ọdún mẹ́wàá sẹ́yìn, bẹ́ẹ̀ ko ló ṣe rí níìsínyi. Ọ̀pọ̀lọpọ̀ ohun mèremère, ohun ìtẹ̀síwájú àwọn ìyàlẹ́nu níí ó ti wà ní agbègbè mi, àwọn ibi tí igbó wà. Ní àwọn ọdún mẹ́wàá sẹ́yìn, kò sí igbó mọ́ ní ibẹ̀. Wọ́n ti kọ́ ilé sí orí rẹ̀, àwọn ibi ibòmí wà tó dẹ̀ jẹ́ pé wọ́n ti kọ́ ilé ìtajà, wọ́n ti kọ́ church, wọ́n ti ṣe ọ̀nà, ẹ́nh ẹ́n, sí àwọn ibòmíì. Won ti fi àwọn ero, omi, ero ina, won ti gbe si àwọn àdúgbò ẹ́nh ẹ́n, ó dẹ̀ mú kí àdúgbò yẹn yàtọ̀. Àwọn ibi tí ò tí sí ojú ọ̀nà títí tẹ́lẹ̀, wọ́n ti ṣe ojú ọ̀nà síi tí wọ́n ti dà lọ́dà tó ti rínrin gidi. Ẹ́nh ẹ́n, ṣọ́ àwọn kan tí kò sì mọ́ ní agbègbè yẹn ni òkùnkùn. Kò sí n bẹ́ẹ̀ mọ́ torí wọ́n ti ṣe àwọn ẹ̀rọ sólà sí àdúgbò, wọ́n ti ṣí sí ibẹ̀. Kò sí òkùnkùn mọ́, kò sí jaguda, kò sí àwọn ton fà wàhálà. Ẹ̀nh ẹ́n, kò sí àwọn tí ó ń jí nkan gbé, àwọn olè tó ń má n ji kan gbé. Àwọn náà ò sí mọ́ ní àdúgbò torí abo tó péye ó ti wà kò dẹ̀ sí inú igbó mọ́ tí wọ́n lè máa sá pamọ́ sí láti ṣiṣẹ́ bí wọn. Kò sí iyen náà mọ́ ní agbègbè ni. So iyen mú kìí yípadà tò da. O de bá agbègbè mi bó dẹ̀ ṣe rí lára mi, ó jẹ́ nǹkan tí ó da. Bó dẹ̀ ṣe rí lára àwọn ènìyàn tí wọ́n wà ládùúgbò náà, ó da torí gbogbo ẹ́ ti dùn wò lójú, gbogbo ẹ́ ti dára tó ti gúnrégé.